Mo fẹ́ràn láti máa ṣe irun ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà à ti mio bá ráyè mi kì í ṣe. Mo máa ń kó irun náà jọ tàbí kí n bá lọ́pọ̀lọpọ̀ ìgbà torí irun mi jẹ́ irun tó le gidi gan ni. Mi ò sì kí n fẹ́ kí gbogbo onídìrí fọwọ́ hàn. Ṣàṣà lonídìrí tí ó máa ń bá mi di irun mi nítorí ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ gidi gan ni. Ǹkan mìíràn tí mio tún nífẹ̀ẹ́ lára irun náà ni pé kò kí n, ó máa ń tètè tì tí mo bá dì, nítorí náà kò kí ń yá mi lórí láti sọ pé mo fẹ́ lọ di irun mi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo fẹ́ràn irun mi gidi gan ni bó tie jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí mo rò pé bóyá kí n lọ gé ẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn irun mi gidi gan ni torí tí mo bá kojọ́ gbogbo èyàn ló máa ń dá lọ́rùn, ó sì máa ń dá emi náà lọ́rùn gan ni. Mo nífẹ̀ẹ́ láti máa ṣe irun mi.

Tójò bá rọ̀, nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà tójò bá rọ̀, ó máa ń wù mí kí n má ṣe nǹkan kan, kí n wà nínú ilé, kí n sùn pẹ̀lú ọkọ mi. Ṣùgbọ́n nílùú Èkó tá ń gbé, kò sáayè láti sùn lọ títí. Ní pàtàkì jùlọ tó bá jẹ́ pé nígbà tí èyàn wà nílẹ̀ lọ́jọ́ náà bẹ̀rẹ̀, bí èyàn ò ṣe tètè dé ibi iṣẹ́, ní ó má wà lọ́kàn rẹ̀, ibi iṣẹ́ ló ṣe kókó. Nítorí pé nílùú Èkó, àwọn èèyàn ti jí kódà ní dàjí kótùkótù. Bí ago mẹ́ta àbọ̀, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní lọ sí ibi iṣẹ́ wọn ní pàtàkì àwọn tí ibi iṣẹ́ wọn jìnà. Nítorí náà òjòrọ̀ ó ojoro ro, kò sáayè láti sinmi nílùú Èkó tàwà yìí. Nítorí pé iṣẹ́ lo òògùn iṣẹ́. Ẹni tí ó bá sì ṣiṣẹ́, ebi ó pa, àfi tó bá tọrọ owó, kò sí ẹni tí ó máa fún lọ́wọ́. Kódà bí wọ́n bá fún lọ́wọ́ gan, èló ni wọ́n fẹ́ fún. Nítorí náà, àya á fi tó bá jẹ́ pé ọjọ́ ò ọ̀pin ọ̀sẹ̀, lọ́jọ́ náà rọ̀, ní èèyàn lè ráyè sinmi, sọ pé òun fẹ́ sinmi, òun fẹ́ sùn nítorí pé a tẹ́gùn òjò àbí ǹkan kan. Ṣùgbọ́n tó bá jẹ́ pé láàárín ọ̀sẹ̀ ni, kò sáayè àti sinmi. Bí ó ṣe tètè dé ibi iṣẹ́, èèyàn ó ma rò.

Mojé èyàn tó nífẹ̀ẹ́ láti máa tọrọ àfòríjì gan an ni, ní pàtàkí tí mo bá mọ̀ pé èmi ni mo jẹ̀bí. Yálà kó jọ́kùnrin ni mo ṣẹ̀ àbóbìrin, kó dà kó jẹ́ bàálé mi, mo máa kọ́kọ́ tọrọ àfòríjì. Màá sì sọ náà ni pé, edákùn fòríjì mi, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Èmi ò sí lára àwọn ènìyàn tó máa n sọ pé, àwọn ò lè kọ́kọ́ tọrọ àfòríjì lọ́wọ́ ọkunrin wọn abí lọ́wọ́ ọkọ wọn. Mo nífẹ̀ẹ́ láti tọrọ àfòríjì, nítorí wipe mofe fẹ́ kí afi irepo ati alàáfía majọ́ gbé àfòríjì ó dáa, ó ṣe kókó. Kí àfòríjì ráwá. Ẹni tó bá ṣì ṣé náà, kó tọrọ àfòríjì. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ n pé, bẹ́ẹ̀ bí èlebì bá ti mọ ẹbí rẹ̀ lèbì kò ní pẹ́ lórí ikúnlẹ̀. O gbọdọ̀ tọrọ àfòríjì, kí ẹ lè tètè daríjí ara yin, kòo lè tètè rí idaríjì. Kí ẹ ṣi lè, ẹ ṣi lè máa gbé ní ìgbé ayé alàáfíà àti ayọ̀, láti ìgbà náà lọ. Nítorí náà ó ṣe kókó, ó ṣe pàtàkì láti tọrọ àfòríjì. Yálà ọmọdé ni, àbi ágbà, ọkùnrin ní, àbi obìnrin, niwon igba to bá tie ti jẹ́ pẹ́ iwò lo jẹ̀bí. Àfòríjì ó dáa kí eyan máa tọrọ rẹ̀ gan-an.

Mi ò gọ́ ọkọ̀ ojú omi rí o. À, ọkọ̀ ojú omi báwo? Ọkọ̀ ojú omi jẹ́ nǹkan tó máa ń bẹ̀ mí lẹ́rù gidi gan-an, ní pàtàkì gbogbo àwọn èrò yìí tí mo ti gbọ́ nípa rẹ̀. À, ó nígbà kan ta gbọ́ pé gbàju mọ́ ẹ lere orí ìtàgé kan, tí wọ́n lọ ṣeré orí ìtàgé lórí ọkọ̀ ojú omi. Bẹ́ẹ̀ ni ìjàmbá ọkọ̀ ojú omi ṣẹlẹ̀ nígbà náà, ó sì kú. Kódà nígbà tí wọ́n ń gbé e jáde tán, wọ́n ń gbúyanjú láti rẹ mi rẹ̀ padà. Táwọn èèyàn mìíràn sọ fún wọn pé kí wọ́n lọ ra awon ọtí ẹlẹ́rìndòdò, kí wọ́n dà á sínú omi náà kí wọ́n fi bọ omi nítorí kó má ba à lè kú. Ṣùgbọ́n àwọn èèyàn kan sọ pé wọn ò nílò láti ṣe iyẹn tí wọ́n bá ti gbé e lọ sí ilé ìwòsàn. Láyé tára nígbà tí wọ́n ti gbé e jáde. Ṣùgbọ́n kò sí ẹni tó gbon tán. À, nígbẹ̀yìngbeyin, ọmọkùnrin náà padà je ọlọ́run nípe ni. Nítorí náà, ẹrù ọkọ̀ ojú omi máa ń bà emí gan-an ni. Èmi ò nílò pé mo fẹ́ wọ̀. Ní pàtàkì ni orílẹ̀-èdè wa tọ́ pé wípé ó ju sí àbọ̀ tó pé fún ọmọ tó fẹ́ wọ ọkọ̀ ojú omi. Nítorí náà, à, mi ò ṣe bí mo lè rò pé mo fẹ́ wọ ọkọ̀ ojú omi rárá.

Ah! Ìgbà ta ma n ní pàdé ò lọ, ko ló ń ka o. Ìgbà mìíràn, a kì í ni rárá. A sì máa rí àwọn ọjọ́ mìíràn tó jẹ́ pé ojoojúmọ́ ni. Ó, ó ní í ṣe pẹ̀lú bí ǹkan bá ṣe ń lọ nílé iṣẹ́, òun ni yóò fi ohun mọ̀, ohun ni a fi máa mọ̀ bóyá a nílò láti ṣe ìpàdé àbí a nílò rẹ̀ rá. Ṣùgbọ́n kò sí iye ìgbà kan pàtó tí mo lè sọ pé a máa ń ṣe ìpàdé. Kò sí ìgbà tí wọn ò lè pé ìpàdé, eh, nítorí pé a fẹ́ kí ilé iṣẹ́ kó máa lọ síwájú síi, kó máa gbòòrò síi ni. Nítorí èdí náà, tí obáa nílò pé kí a ṣe ìpàdé, a máa pé ìpàdé. A sì ṣeé kò ṣí asìkó kò sí ìgbà, ìgbàkígbà ni.

Mi ò mọ̀ o. Mi ò mọ amira wọ̀ mí ráárá, nítorí pé mi ò ní ìgbàgbọ́ nínú rẹ̀. Nítòótó máa ń gbọ́ tà mọ́ èèyàn máa ń sọ pé amira àwọ̀ kan àbí kejì bá ì láwọn. Wọ́n sì máa ń sọ pé àwọn ẹ̀mí náà tún máa ń wà àfojúdi. Wọ́n máa ń sọ pé nítorí pé amira wọ̀ tí wọ́n bá wáyé ni. Ṣùgbọ́n mi ò ní ìgbàgbọ́ bẹ́ẹ̀. Ẹni tó bá bàjẹ́, tó bá dẹ́ni wà fún ìjà àfojúdi, òun ni ló wà arare. Mi ò ní ìgbàgbọ́ pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú amira wọ̀ tó bá wáyé. Nítorí náà mi ò mọ amira wọ̀ mi. Mi ò sì ní ìgbàgbọ́ nínú rẹ̀ lọ́titi.

Mi ò fẹ́ràn tíì rárá, mo fẹ́ràn tíì lọ́pọ̀lọpọ̀ nítorí lọ́pọ̀ ìgbà tíì ò kí ń korò. Ṣùgbọ́n ní ti kọfí, kọfí máa ń korò gidigan ni lọ́pọ̀ ìgbà àfi tè ẹyan bá fi ohun á mú tíì dùn sí tí mi ò sì rò pé ó bójú mú nítorí kọ̀kọ̀ ohun tí wọ́n fi ń mu ni tó ri kíkorò rẹ̀. Èmi ò sì fẹ́ ńǹkan tó korò lẹ́nu mi rárá rárá. Nítorí náà, mo lérò pé tíì ó bá mi lára mu, òun ni mo fẹ́ràn. Mi ò fẹ́ kọfí.

Eh, mo ga tó ìwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àti díẹ̀, kò tó bàtà ẹsẹ̀ mẹ́fà, ṣùgbọ́n mo ga tó ìwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún. Nítorí náà gẹ́gẹ́ bí obìnrin, tí àwọn èèyàn bá sọ pé, "à, o ga àbó kùru", ma sọ pé, "fún obìnrin o, ìga ìwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún náà ti dà tó". Ẹ̀, kò se pọn dandan kí obìnrin ga lága ju. Ẹ̀, tó bá jẹ́ pé ọkùnrin nisìn, mo lè sọ pé ọkùnrin nílò láti ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà. Ṣùgbọ́n fún obìnrin tí mo jẹ́, ìwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún náà ó dà tó mo sì nífẹ̀ẹ́ rẹ̀

Mo ní forúkọ sílẹ̀ nílé ìdárayá tẹ́lẹ̀ ní bíi ọdún kan sẹ́yìn, ṣùgbọ́n lẹ́nu bí ọjọ́ mélòó yìí iṣẹ́ gbomi mu gidi gan ni, iṣẹ́ ò fa ye gbà. Nítorí náà, ìforúkọ tí mo fi sílẹ̀ nígbà náà mi mi ò lérò pé ó sì ń lọ mọ́ báyìíbáyìí. Nítorí náà ni báiibáii mi ò ní forúkọ sílẹ̀ nílé ìdárayá. Mo ń lérò láti, mo ń gbà lérò láti lọ forúkọ sílẹ̀ ní jọ̀ mi, ní oṣù kan táa ni bí oṣù tó ń bọ̀. Ṣùgbọ́n báiibáii mi kò ní.

Èmi ò fẹ́ràn láti máa ra oúnjẹ lópópónà o, torí a ò mọ òru nǹkan tí wọ́n fi ṣe oúnjẹ náà. Èé o, òpópónà kè. Mi ò fẹ́ràn rẹ̀ o. Ó tẹ́ mi lọ́rùn kí n dáná láti ilé mi. Pé kí máa ra oúnjẹ lópópónà kò ṣe ohun kan tí mo nífẹ̀ẹ́ sí rárá. Nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tó fi dáná kò sí ìmọ̀tótó bẹ̀. Àwọn eeh tó ń dáná oùn náà, lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn kì í túnra ṣe dáadáa. Gbogbo àwọn abọ́ òróró kódà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn mìíràn ata tó ti fẹ́ bàjẹ́ lọ fi ń dáná. Nítorí náà lemi ò ṣe fẹ́ràn láti máa ra oúnjẹ lópópónà. Ó tẹ́ mi lọ́rùn kí n ra oúnjẹ kí í ní ilé oúnjẹ ìgbàlódé tàbí kí n dáná láti ilé.

Ehn, ó tó bí ìwọ̀n bí wákàtí méjọ sí mẹ́sàn tí a máa lò níbi iṣẹ́. Nítorí tí mo bá lọ ibi iṣẹ́ lágo méjọ àárọ̀ tí mo sì dé ní ago márùn-ún ìrọ̀lẹ́. Ah, ojú mo mọ̀ pé ó ju wákàtí méjọ lọ, ṣùgbọ́n sibẹ̀sibe ní kékeré, a máa gbọ́dọ̀ lò tó wákàtí méjọ.